Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ah, ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, yóò ti tó ọdún bí, yóò ti tó ọdún bí mẹ́rin sí márùn-ún. Tí ò bá ti mọ, pé ọdún mẹ́fà. Lẹ́rìn ọdún mẹ́rin sí mẹ́fà ni mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Bẹ́ẹ̀ni, eh ìdí ohun tó sì fàá ni pé, mi ò rí ṣe ènìyàn tí ó fẹ́ràn kó máa jẹun níta. Kàkà kí n jẹun níta, màá yà jíjẹkujẹ.